Ọjọ́ iwájú dára. Ó sì buyì kún ènìyàn kí èèyàn ní ọjọ́ iwájú tó dára. Nítorí pé ọjọ́ iwájú jẹ́ ọjọ́ ọ̀la, ó jẹ́ ìgbà tí ènìyàn ò tíì rí. Ṣùgbọ́n ìgbà tó dára tí èèyàn lérò tó dẹ̀ ní, tó gbọ́dọ̀ ní lọ́kàn láti ṣe ohun tó dára ní ọjọ́ iwájú. Ìbéèrè yi sọ wipé kí ni àwọn èrò rẹ fún ìṣe ọjọ́ iwájú. Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé ó dára kí ènìyàn ní ọjọ́ kó ní èrò tó dára fún ọjọ́ ọ̀la rẹ̀. Tí i ṣẹ ọjọ́ iwájú, ọjọ́ iwájú túmọ̀ sí ọjọ́ ọ̀la ènìyàn tó dára ó sì ṣe kókó kí ènìyàn kó ní èrò tó dára fún ọjọ́ ọ̀la rẹ̀. Tí èèyàn bá ní èrò tó dára fún ọjọ́ ọ̀la, torí kò sí ẹni tó mọ̀ ọ́la. Tí èèyàn bá wà ní èrò tó dára fún ọjọ́ ọ̀la rẹ̀, ó ní láti ṣiṣẹ́ tó ọjọ́ ọ̀la yẹn. Kó ṣiṣẹ́ tó dára tó ọjọ́ ọ̀la yẹn. Kó múra sílẹ̀ fún ọjọ́ ọ̀la rẹ̀. Kó ṣiṣẹ́ takuntakun lásìkò yìí di ọjọ́ ọ̀la yẹn. Torí pé ọjọ́ ọ̀la odi dandan kí ọ̀la ó dára. Ṣùgbọ́n èèyàn ní láti ṣiṣẹ́ sílẹ̀ àkọ́kọ́ torí àwọn ọmọ tí èèyàn máa bí. Tí èèyàn bá ti ní ọmọ tó dára tó sì kọ ọmọ rẹ̀ fún ọjọ́ ọ̀la rẹ̀, ọjọ́ ọ̀la ẹni yẹn máa dára. Síwájú sí ẹni yẹn náà a ní ìsinmi lọ́jọ́ ọ̀la. A ní ìfọ̀kànbalẹ̀ fún ọjọ́ ọ̀la. Tí èèyàn bá ní pàtàkì jùlọ tí èèyàn bá bí ọmọ tó sì tọ́jú ọmọ, ó jẹ́, ó ṣe rere sílẹ̀, ó dẹ̀ ṣe ohun tó dára sílẹ̀ fún ọjọ́ ọ̀la rẹ̀ ni. Ó fẹ́ kí ọjọ́ ọ̀la rẹ̀ dùn, ó fẹ́ sinmi lọ́jọ́ ọ̀la rẹ̀. Tí èèyàn bá fẹ́ sinmi lọ́jọ́ ọ̀la rẹ̀ tó fẹ́ lá àlàáfíà, tó fẹ́ sinmi, tó fẹ́ jẹun ọmọ lọ́jọ́ ọ̀la rẹ̀, ó ní láti kọ́ ọmọ dáradára báyìí. Kó kọ ọmọ ní ọ̀nà tó dára, ọ̀nà tó dára tí èèyàn láti gbà. Ọ̀nà tí ọmọ ó gbà tí ó fi dára tí ẹni yẹn náà ó fi ní ìsinmi lọ́jọ́ ọ̀la. Kó kọ ọmọ ní ọ̀rọ̀ Ọlọ́run, kó mọ kọ ní ìmọ̀ inú ilé, kó kọ ọmọ ní iṣẹ́ ilé láti ṣe. Ó ní ọmọ tí a bá kọ́, ọ̀nà, ó ní Yorùbá sọ, bọ̀ wọ́n sọ, wọ́n pa òwe kan wọ́n ni ọmọ tí a bá kọ́ òní ò gbele ta a kọ́ tà. So èèyàn ní láti kọ ọmọ rẹ̀ kí ọjọ́ ọ̀la rẹ̀ lè ba dára, kó lè bá sinmi ní ọjọ́ ọ̀la, kó lè bá láyọ̀, kó lè bá ní àlàáfíà. Èkéjì tó dàbí rẹ̀ ni pé èèyàn gbọ́dọ̀ ṣí tọ́jú ara rẹ̀ nísinsìnyí. Kó jẹ ohun tó dára, kó ṣe àwọn iṣẹ́ tó dára, kó ṣe exercise tó dára. So dá ní ọjọ́ ọ̀la ìyẹn á lè ní ìsinmi, ní àlàáfíà, ní àgọ́ ara rẹ̀ lọ́jọ́ ọ̀la. Èèyàn ò ní ní, eh, wàhálà, tàbí ìdámu, tàbí àwọn àìsàn káìsàn, tàbí àwọn àìsàn aigbógun, tàbí àwọn tó lè dá ẹ̀mí èèyàn lógbodò ní ọjọ́ ọ̀la. Èèyàn gbọ́dọ̀ ṣe dáadáa níìsín, kó wá, kó rín ìrìnàjò yẹn dáadáa, kó tọ́ ọmọ dáadáa, kó tọ́jú ara rẹ̀ dáadáa kí ọjọ́ ọ̀la rẹ̀ lè bá dára, ẹ ṣe.

Ẹh ìbéèrè sọ wípé kí ni ó máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́? Ìbéèrè dára púpọ̀. Tí mo b-- nígbà tí ìgbà kú gbà tí mo bá ti wà ní lẹ́nu iṣẹ́ mi, mo ń jẹ́ olùkọ́ ní ilé ìwé girama. Nígbà kú gbà tí mo bá ti wà ní ẹnu iṣẹ́ mi, ohun tí ó máa ń fún mi ní ìtara láti ṣiṣẹ́ sí, òní bí àwọn akẹ́kọ̀ọ́ mi bá ṣe e, faramọ́ iṣẹ́ sí, bí wọ́n ṣe fetí sílẹ̀ láti gbọ́, bí wọ́n ṣe fara balẹ̀ láti gbọ́ explanation tèmi. Tí mo bá ti ṣe àlàyé àwọn ọ̀rọ̀ àti àbí àwọn iṣẹ́ tí mo fẹ́ fún wọn tán, tí mo ṣe àlàyé lẹ́ẹ̀kun rẹ́rẹ́, tí àwọn akẹ́kọ̀ọ́ mi bá wá fara balẹ̀ tí wọ́n gbọ́ dáradára, inú mi máa ń dùn, o máa ń fún mí lọ́kàn balẹ̀, ó máa ń fún mi ní ìwúrí, ó sì máa ń jẹ́ kí ní ìtara láti ṣiṣẹ́ sí i. Tí wọ́n bá ti máa béèrè àwọn ọ̀rọ̀ lọ́wọ́ wọn, bóyá àwọn nǹkan tí mo ti kọ́ wọn tí mo máá béèrè lọ́wọ́ wọn pé kí ni ìtumọ̀ ilé yìí? Kí ni mo sọ pé eléyí jẹ? Kí ni mo wí pé eléyíí jẹ́? Tí wọ́n wá dà mí lóhùn dáadáa, tí akẹ́kọ̀ọ́ ilé ìdáràn tí mo ti fún wọn ní ìbéèrè mi tí wọ́n tún dàhùn, ó máa ń fún, fún mi ní ìtara, ó máa ń fún mi ní ìwúrí dáradára láti ṣiṣẹ́ sí i láti ṣe bó ti tọ̀ lẹ́nu iṣẹ́. Ohun mìíràn tó tún máa ń fún mi ní ìtara lẹ́nu iṣẹ́ ni tí àwọn olùkọ́ wa agbà, àbí àwọn alámójútó ilé ìkẹ́kọ̀ọ́ wa tí wọ́n bá ń mú n, fún wa ní ìwúrí yá, wọ́n fún wa ní ìwúrí tó dára. Bí wọ́n fún wa ní àwọn kárí kó ṣẹ́ tó lè ṣe ju bẹ́ẹ̀ lọ. Wọ́n wá fún wa ní ìwúrí àti ìwúrí tó dára pé à, ọ̀kárè o, o ṣe tó ṣe báyìí o. A gbọ́ wípé o fún àwọn ọmọ ní ẹ́ ìṣe tó dára nínú ilé ìkẹ́kọ̀ọ́ wọn. A gb-a gbọ́ wípé nínú kíláàsì wọn lónìí, àwọn ọmọ mọ ìwé yìí. Ó tún máa ń fún mi ní ìtara. Àwọn nǹkan mìíràn tó tún máa ń fún mi ní ìtara ni tí a bá, tí mo bá kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní iṣẹ́ tán, tó bá di ìgbà ìdánwò, tí mo fún wọn ní ìdánwò, bóyá ìdánwò ránpẹ́ tàbí ní àsìkò ìdánwò gangan gan, tí mo fún wọn ní àwọn iṣẹ́ ìdánwò tí mo dára, bá fún wọn ní ìdánwò tó dára, tí àwọn akẹ́kọ̀ọ́ mi bá ṣe dáradára, tí wọ́n ní máàkì tó dára, tí wọ́n gba máàkì tó dára, inú mi máa ń dùn, ó máa ń fún wọn ní ìtara láti ṣe ìṣe ju bẹ́ẹ̀ lọ àti ṣiṣẹ́ dáadáa fún wọn sí i. Nígbà tí wọ́n bá ṣe dáadáa lẹ́nu iṣẹ́ wọn, bóyá wọ́n gba máàkì tó dára tí ó tó, tí ó jọ èmi gan lójú nígbà tí mo bá ń máàkì iṣẹ́ wọn, bóyá nígbà tí mò ń yẹ iṣẹ́ wọn wò tí mo ń máàkì iṣẹ́ wọn, tí mo rí pé wọ́n gba máàkì tó dáradára, ó máa ń fún mi ní ìtara láti ṣe ju bẹ́ẹ̀ lọ. Tí mo bá tí ń fún wọn ní iṣẹ́ mìíràn, tàbí tí a bá lọ sọ́ọ̀lì dé tí wọ́n wá padà dé, tí mo rí pé wọ́n ṣiṣẹ́ dáradára, ó máa ń fún mi ní ìwúrí, ó sì máa ń fún mi ní ìtara láti ṣe ẹ́-- ó ṣe ìwúrí fún mi láti lè ṣe ju bẹ́ẹ̀ lọ.

Àjọ̀dún? Àà àjọ̀dún tí mo fẹ́ràn jù. Ìbéèrè sọ pé àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àà àjọ̀dún tí mo fẹ́ràn jù jẹ́ àjọ̀dún ọdún Kérésìmesì. Kéré-- ọdún Kérésìmesì jẹ́ ọdún tí àwọn onígbàgbọ́ fi máa ń ṣe àjọyọ̀ ìbí Jésù Kristi olùgbàlà wá. Ó máa ń wá ní ọdọọdún, ẹ̀ẹ̀kan lọ́dún náà ni, ọjọ́ karùnlélógún oṣù kejìlá gbogbo ọdún, òun ni wọ́n máa ń ṣe, òun ni a máa ń ṣe àjọ̀dún yìí, àjọ̀dún ọdún Kérésìmesì ni. Àà mo fẹ́ràn àjọ̀dún yìí gan an nítorí pé ó jẹ́ àyájọ́ ọjọ́ tí a fi ń ṣe, ọjọ́ tí a bí olùgbàlà wá Jésù Kristi ṣáyé. A máa ń ṣe lílọ tí àyàpá tí máa ń lọ sí àwọn onírúurú àwọn ibi tí a ti máa ń ṣeré, eré ìdárayá, ilé oúnjẹ àti, àti pé bí i lọ wo àwọn ènìyàn wa, àwọn ọ̀rẹ́, àwọn ẹbí, àwọn ará wa, àwọn tí a ti rí ní orí tipẹ́tipẹ́, ṣe máa lọ pàdé wọn tàbí ká lọ nígbà olúdé. A máa ní àwọn ọmọ, àwọn ọmọdé máa wà lolúdé nígbà time yẹn, gbogbo wa dìde, a lọ kí àwọn family wa, àwọn ẹbí wa tó ta ti rí tipẹ́. Ìgbà yen la máa jọ ń sọ̀rọ̀, ìgbà yen la ṣeré, ìgbà mìíràn a máa ní inú dídùn. Àwọn tó wà lókè òkun máa wá, ìgbà mìíràn a kó àwọn ọmọ ní àsìkò àjọ̀dún yìí, a kó àwọn ọmọ lọ sí beach, a kó àwọn ọmọ lọ swim, a máa lọ sí àwọn ilé ìtajà ńlá ńlá, a máa lọ ra oríṣiríṣi nǹkan sílé. Àwọn ọmọdé ó jé àsìkò t'àwọn ọmọdé máa ń yọ̀ mọ́yan inú won dùn. Ẹ̀ Àjọ̀dún yìí tún wá, tó jẹ́ kí n tun wá fẹ́ràn àjọ̀dún yìí dáradára jù ni wípé ó jẹ́ àjọ̀dún tí a fi máa ń ṣe, tí a fi máa ń fi ń ṣe ká fi fúnra wa ní ẹ̀bùn. Ó jẹ́ àjọ̀dún tí a fi máa ń fúnra wa lẹ́bùn gan an, ká fún-- ké mi fún wọn lẹ́bùn, ká mọ̀ idílé mi náà fún wa lẹ́bùn. Ó jẹ́ igbàá tí a fi máa ń ríra wa ní ọdún, tá yọ̀, tá láàláfíà, tọkàn wa máa balẹ́ tínu wa máa dùn. Àsìkò àjọ̀dún Kérésì máa ń jẹ́ ìgbà tí inú ènìyàn máa ń dùn gan an. Ó jẹ́ ìgbà tí àwọn ènìyàn máa ń ní ayọ̀ gan an, ẹ̀ especially àwọn, àwọn Kristẹni, àwọn onígbàgbọ́ nígbà tí wọ́n ń ṣe àjọyọ̀ ìbí Jésù ni. Aá sọ ayọ̀, a máa yọ̀, aláàfíà máa wà, inú ènìyàn máa dùn, a máa ṣe, a máa gift, a máa gift ara wa ní gift, a máa ṣe, a máa fi fún wa ní ẹ̀bùn oríṣiríṣi. Àwọn èèyàn a méébún wa fún wa, àwa náà a méébún lọ fún wọn. A jẹ àjẹyọ̀ àtàjẹ ṣẹ́kù, a kó padà wá sílé. Àwọn ọmọ á láàláfíà, wọn á láyọ̀. Ìgbà tí àwọn ẹbí máa ń ní ìgbà táa máa ń, tó máa fi ń para pò, para wọn ṣe. Ìgbà tí ẹbí máa fẹ́, ẹbí tó ti ríra wọn tipẹ́, ìgbà tí wọ́n máa ń jọ ń ṣe papọ̀. Ìgbà tó, ó jẹ́ ìgbà tó máa ń reunite àwọn ẹbí papọ̀. Òun jẹ́ àsìkò tí ọdún máa ń dára gan an, tí ó tẹ̀ máa ń ní dídùn, ayọ̀ àwọn èèyàn máa ń kún ní àsìkò yẹn gan an.

Ah! Rárá o, ìbéèrè yìí sọ pé ṣe o máa ń mu òògùn lójoojúmọ́? Rárá o, èmi ò kí ń mu òògùn lójoojúmọ́ o, nítorí pé kò dára. Kò dára fún ìlera ara wa ká máa mu òògùn lójoojúmọ́. Kò dára, nítorí pé nínú àwọn oúnjẹ ta ń jẹ, nínú a, oríṣiríṣi oúnjẹ ta ń jẹ, òògùn wà nínú rẹ̀ tó máa ń fún wa ní ìlera pípé. Ìgbàgbọ́ ni pé téèyàn bá lo òògùn, tó bá lo òògùn tó bá jẹun tó dára téèyàn jẹun tó dára tó jẹun ní àsìkò tó sì jẹhun tó pé tó dára nínú àwọn oúnjẹ wa tó jẹ́ oúnjẹ gidi a, a ma wà ní ìlera pípé ni. Irú èèyàn bẹ́ẹ̀ máa wà ní ìlera pípé ní gbogbo ìgbà. Irú èèyàn bẹ ò ní ní àìlera rararara. Ìgbàgbọ́ mi ni pé tí èèyàn ò bá ti ní àìlera kankan, tí ò bá ti sickness lára èèyàn tàbí èèyàn ò ní ìlera kankan, ẹ́ èèyàn o need láti máa mu òògùn lójoojúmọ́. Òògùn ò dára sí ara wa. Òògùn máa ń ba àwọn nǹkan jẹ́, ó máa ń ba àwọn immune àbí àwọn nǹkan tó ń fún wa ní ìlera tàbí tọ àwọn nǹkan tó ń bá, ẹ́ kòkòrò jà lára wa. Òògùn máa ń bàjẹ́ ni. Àwọn, ó ní àwọn nǹkan tó wà lára wa tó yẹ kó máa bá ìkòkòrò, àwọn kòkòrò àìlera tí ó le fa àìlera fún wa tó yẹ kó máa bàjẹ́. Àwọn nǹkan yìí tí èèyàn bá ti nílò òògùn jù, ó máa ma bàjẹ́ ni. Ó máa ma ba nǹkan yẹn jẹ́ ni. So kò yẹ kí èèyàn máa lo òògùn lójoojúmọ́, kò yẹ kí èèyàn máa lo òògùn lójoojúmọ́. Kò, kò dára rararara kí èèyàn máa lo òògùn lójoojúmọ́. Òògùn ò dá sí àgọ́ ara wa. So, ó yẹ ká máa jẹun, taa bá ti ń jẹun tó dára, tá ń ṣe exercise tó dára, tá ń ṣe eré ìdárayá tó dára, ta de ń jẹun dáradára, tá ń jẹun tó tóto sí ń mú omi dáadáa. Kò yẹ ká ní ààrùn kankan, tàbí kò yẹ ká ní ìléra, àìlera, kò yẹ ká ní àìlera kankan, kò yẹ ká ní ààrùn tí ó mu, tó lè mú kí èèyàn máa wá lo òògùn lójoojúmọ́. Kò dá, lílò òògùn kò dá lójoojúmọ́, lílò òògùn lójoojúmọ́ kò ń ṣe ohun tó dára fún ara. Àwọn dókítà gan-an máa ń sọ ní gbogbo ìgbà pé kò dára kí èèyàn máa lo òògùn lójoojúmọ́. Tí èèyàn bá lè wà kó jẹ ohun tó dára, kó ṣe exercise, kó dẹ̀ mu, kó lo, kó mọ́ mu omi dáradára sára rẹ̀, kó sì máa ṣe, ẹ́ eré ìdárayá tó dára, bí eré ìdárayá bíi pé ààrín, ààrín láti ibì kan sí ibì kan, ẹ́, máa sọ̀rọ̀ dáadáa, máa ma jókòó sójú kan náà, jẹun tó dára lásìkò. Tí a bá ti jẹun jù, àwọn ir, àwọn ìwọ̀nba nǹkan wọ̀nyí kò lè jẹ́ kí a ní àìlera tàbí kò lè jẹ́ kí a ní àìsàn kankan lágo ara wa. A bá ti jẹun tó dára, tí a jẹ ìmọ̀ tó tó, tí a mọ̀, níwọ̀n--, ní ìmọ̀ tó tó, tí a jẹ ohun tó dára, tí aa jẹ ìdọ̀tí, tí aa rìn nínú ìdọ̀tí, tí aa gbé nínú ìdọ̀tí, a á ní, a lè ní àìlera, ẹ̀ ìhà ìlera kankan ò lè wá sára wa ní sí kí a ní àìlera. Tí èèyàn bá sì ti ní àìlera, kò sí ìdí kankan tó fi yẹ kí èèyàn máa lo òògùn lójoojúmọ́. Òògùn ójoojúmọ́ kò dára sí àgọ́ ara wa.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Àmọ́ kẹ̀kẹ́ ọmọ kékeré ni èmi mọ̀ bí a ṣe ń gun. Mi ò mọ̀ bí a ṣe ń gun alùpùpù torí kẹ̀kẹ́ pọ̀ lóríṣiríṣi. A ní àwọn kẹ̀kẹ́ márúwá, a ní àwọn kẹ̀kẹ́ kékeré tí a lè fi ṣe ìlera, tí a lè fi ṣe exercise, tí a lè fi ṣe eré ìdárayá. Àwọn kẹ̀kẹ́ kékeré tí a lè fi ṣe eré ìdárayá, yẹn ni emi mọ̀ ni mo lè gun. Àwọn kẹ̀kẹ́ mi tún wà àwọn kẹ̀kẹ́ alùpùpù náà wà. Òun ni eléyì tó èmi mọ̀ láti gun, òun ni àwọn kẹ̀kẹ́ tí a fi máa ń ṣe eré ìdárayá. Àwọn kẹ̀kẹ́ kékeré yẹn òun nìkan ni mo mọ̀ gun. Mo dẹ̀ kọ́ nígbà, ní ìgbà kan tí mo wá, tí mo lọ sí ilẹ̀ àwọn Hausa lọ́hùn. Ẹ̀hn só, ibe ni mo ti kọ́. Àwọn ọ̀rẹ́ mi kọ mí nígbà yẹn. Mo máa ń parẹ́, mo máa ń, mo mọ̀ pé mo ṣàkọ láti máa lò fún, eré ìdárayá. So ni ìrọ̀lẹ́, tí a bá ti dé láti ibi iṣẹ́ ní ìrọ̀lẹ́, à lọ sí orí pápá kan. Ibẹ̀ ni wọ́n ti máa ń kọ́ mi wẹ́rẹ́, wẹ́rẹ́, wẹ́rẹ́ títí, títí tí èmi náà fi mọ̀ gun ní àwọn ìgbà yẹn. Ìgbà tó yá, mi ò, ìgbà tí mo yá tí mo kúrò ní ilẹ̀ Hausa padà sí ìlú Èkó nìbí, mi ò rí ààyè tó pọ̀. Mi ò rí ààyè tó pọ̀ láti lè máa tún tun gun. Nítorí pé mi kì í lè rí àsìkò tó pọ̀ láti máa lọ sínú, orí pápá. À ti wí pé kẹ̀kẹ́ gan tí wọ́n fi kọ́ mi nígbà yẹn, kẹ̀kẹ́ ìkan nínú àwọn ọ̀rẹ́ mi, ìkan nínú àwọn ọmọ ọ̀rẹ́ mi nísó òun ni mo máa ń lò láti máa kọ́. Ṣùgbọ́n láti ìgbà táti kúrò níbẹ̀, mi ò ní àǹfààní sí kẹ̀kẹ́. Mi ò ra kẹ̀kẹ́, bẹ́ẹ̀ ni mi ò ní ẹni tó ní kẹ̀kẹ́ nítòsí tí mo lè máa fi kọ́ àti tí mo lè máa fi gún sí ní àwọn àsìkò tí mo, tí mo ní ààyè láti ṣe. Mo ní, ju bẹ́ẹ̀ lọ, mi ò, mi ò ní kẹ̀kẹ́ àti wí pé kò sí ààyè tó pọ̀ láti lè fi máa lọ sórí pápá. Torí ìlú Èkó nìbí jẹ́ ibi tí ó, tí ò sí ààyè tí a, ó clumsy, kò sí ibi tó fẹjú mọ́tò lọ sókè, sòódo mọ́tò. Ó lè máa ń gbá mi láyè láti lè máa lò dáadáa níbí. Kò ní jẹ́ kí ń máa, ṣùgbọ́n mo mọ̀ gún. Mo lè gún, mo lè fi ṣe exercise, mo lè fi lọ kí àwọn ènìyàn nílé tàbí kí n fi lè ṣe ere káàkiri àdúgbò.

À, bẹ́ẹ̀ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́ o. Ohun ọ̀ṣọ́ dára. Ohun ọ̀ṣọ́ dára, ó jẹ́ ohun tó máa ń bu iyì kún èèyàn, ó dẹ̀ máa ń bu ẹwà kún èèyàn. Ohun ọ̀ṣọ́ wà lára àwọn ní ilẹ̀ Yorùbá a máa ń pè ní àwọn ohun tí a fi ń ṣe oge. Oge ṣíṣe. Oge ṣíṣe jẹ́ bíbu ẹwà kún ara wa, bíbu ẹwà kún ẹwà àti ògo tí Ọlọ́run dá mọ́ yàn. Àwọn ọ̀ṣọ́ bí i, a dẹ̀ ní àwọn ọ̀ṣọ́ tó pọ̀, àwọn ọ̀ṣọ́ bí yẹrí, yẹrí etí, àwọn ọ̀ṣọ́ bí i ẹ̀gbà ọrùn. Ẹ̀gbà ọrùn náà pé méjì, ó lè jẹ́ chain, àwọn ẹ̀gbà ọrùn góòlù, ó lè jẹ́ ti àwọn ẹ̀gbà ọrùn ti oní ìlẹ̀kẹ̀. So oríṣiríṣi ẹ lòwà ní ẹ̀gbà ọrùn tó wà. Ọ̀n, eh, àwọn ẹ̀gbà ọrùn yìí wà jẹ́ ǹkan ẹ̀ṣọ́ tí eyan lè fi ṣẹ̀ṣọ́ sí ara èèyàn. Ó máa ń bu ẹwà kún ẹwà wa, ó máa ń bu iyì kún wa láwùjọ. Tí èèyàn bá wọ ọ̀ṣọ́ tán tó múra tán tó ló, tó dúró regerege, tó bá mú ohun ọ̀ṣọ́ bí i earring, tó mú ohun ọ̀ṣọ́ bí i, ẹm, ẹm, ìlẹ̀kẹ̀ tàbí ẹ̀gbà ọrùn, tó mú ohun ọ̀ṣọ́ bí i àtíkè àti tìróò tó fi lé, tó fi sí ojú fẹ́rẹ́fẹ́ tó tún le mọ́ra wọn, ó máa ń jẹ́ kí ẹwà èèyàn pọ̀ si. Ó máa ń jẹ́ kí èèyàn lẹ́wà si. Ó máa ń jẹ́ kí ògo àti ẹwà Ọlọ́run kó tún yọ lára èèyàn. Tí èèyàn bá wá nu ilé tí ò lọ ẹ̀gbà ọrùn tàbí tí ò lo ọ̀ṣọ́, ẹṣọ́, ohun ẹ̀ṣọ́ kò lè dára bí kódùn ún wò bí ẹni tó lo ohun ẹ̀ṣọ́. So èmi máa ń lo ohun ẹ̀ṣọ́ o. Màá ń lo ẹ̀ṣọ́ dáadáa. Àwọn tó máa ń lo lọ síbi iṣẹ́, máa ń lo ohun ẹ̀ṣọ́ lọ sí ilé ìjọsìn, bí wọ́n bá fẹ́ lọ sin Ọlọ́run. Tí a bá nípa, ní pàtàkì tí a bá ń lọ sí òde, bóyá a ń lọ sí òde ìnáwó ìgbéyàwó tàbí òkú àgbà tàbí a ń lọ sí ibi, ẹm, birthday, ọjọ́ ìbí tàbí wọ́n pè wá sí ibi àṣejẹ́ kan tàbí òmíràn tí mo máa ń lo, màá ń lo ẹ̀gbà ọrùn, màá ń lo yẹrí etí, màá ń lo àtíkè, màá ń lo tìróò fẹ́rẹ́fẹ́, màá ń lo ilé tí a fi sí ètè náà fẹ́rẹ́fẹ́ tó máa ń mú kí ojú èèyàn gúnrégé, ó máa ń mú kí èèyàn fine, ó kú beautiful, ó máa ń mú kí ẹwà àti ògo Ọlọ́run kó yọ lára èèyàn. Èyàn a dúró tán, tí èèyàn bá wá lo tan tóbá tún wá mú gèlè tó dára tó fi le, à, ojú ẹ, ojú, ojú èèyàn máa gúnrégé dáadáa. A wò ó, a tún rọ̀ pé "àá à, ọmọbìnrin ló dúró yìí." So ó máa ń bu iyì kún èèyàn, ó máa ń bu ẹwà kún ẹwà èèyàn, ó dẹ̀ máa ń mú kí èèyàn, kí èèyàn beautiful, kí èèyàn tún rẹwà si. Ó ni mo sì máa ń lo ohun ẹ̀ṣọ́.

Èmi ò kí ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì o. Mi ò kí ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì o. Mi ò tíì ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì rí. Mo máa ń rí oríṣìíríṣìí ǹkan tí wọ́n ń ta lórí íńtánẹ́ẹ̀tì. Níbẹ̀ mo lè mú nọ́mbà àwọn ènìyàn tí mo bá rí pé wí, àwọn fi nọ́mbà síbẹ̀. Màá wá wá wọn lọ tàbí kí n wá wọn ní bara wọn bí tọ bá ń wà, tàbí àwọn tó máa ń bá wọn tàjà wọn, kí n wá wọn lọ. Kí n rí ǹkan tí mo fẹ́ rà, kí n fojú mi rí ǹkan tí mo fẹ́ rà, kí n tó rà. Nítorí pé, mi ò sọ pé àwọn ǹkan lórí íńtánẹ́ẹ̀tì ò dáa o. Nítorí pé lórí íńtánẹ́ẹ̀tì ṣe a ti máa ń rí oríṣìíríṣìí ǹkan tí àwọn ènìyàn tí ẹ̀ mọ̀ pé ǹkan bẹ́ẹ̀ wà, bóyá ǹkan èlò inú ilé tàbí àwọn ǹkan tó dára tí ènìyàn lè lò tí àti ẹ̀ mọ̀ pé irú ẹ wà. Órí íńtánẹ́ẹ̀tì la ti máa ń rí most of e, ta ma rí àwọn ǹkan tó dára tó dára bẹ́ẹ̀. Ó dára rẹ kí ènìyàn máa gbé sórí íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n láti máa ra ń bẹ́ẹ̀, èmi ò kí ń rà nítorí wípé jìbìtì ó pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ju, ǹkan tí ènìyàn fẹ́ rà lọ, ní pàtàkì jù lọ fún àpẹẹrẹ. Ọ̀tọ̀ ni ǹkan tí ẹ máa, tí wọ́n máa gbé sórí íńtánẹ́ẹ̀tì fún yín pé wọn ń tà tí ẹ máa rí, tí ènìyàn ma fo ojú ara ẹ̀ rí. Ọ̀tọ̀ ni tí ẹ bá wà ra tán, ọ̀tọ̀ ni ǹkan tí wọ́n máa gbé wá wá fún ènìyàn. Torí irú àwọn ìjà, àwọn ìwà, ìwà tí ò dára báyìí, ìwà àìlóòótọ́ tí ò dára báyìí ni ò kí ń jẹ́ kí èmi rà ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Àpẹẹrẹ mìíràn ni wípé ẹ lè fẹ́ ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì, kí ẹ sọ pé kí ẹ ti jọ sọ̀rọ̀, kí ẹ fún wọn ní, kí ẹ ti san owó, kí ẹ san owó fún wọn iye tí ẹ fẹ́ rà re. Kí wọ́n bá san owó tán, kí wọ́n má gbé ǹkan ohun wá mọ́. Wọ́n bá gbé jẹ̀bẹ́tẹ̀ lé ènìyàn lọ́wọ́, ènìyàn ò ní rí owó gbà, kò ní rí ǹkan tó fẹ́ rà gbà. So irú àwọn jìbìtì báyìí àti àwọn ìwà tí ò tọ́, àwọn ìwà ìtọ́ àti àwọn ìwà jìbìtì báyìí, òun ni ó ń jẹ́ kí èmi rà ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Ní ìkópe kójìna yìí, ọ̀rẹ́ mi kan fẹ́ ra, gáàsì ìdáná lórí íńtánẹ́ẹ̀tì. Ó bá pe ọmọkùnrin náà tó gbé e sórí íńtánẹ́ẹ̀tì pé ó fẹ́ rà, ó bá jọ sọ̀rọ̀, ó ní kí ó san owó, ó ní ó ń gbé, wọ́n ti ń gbé bọ̀ lọ́nà. Ó gba nọ́mbà, ó gba ògbe, ó gba ẹ̀rọ ìléwọ́ wọn o. Wọn bá wọn sọ̀rọ̀ ṣe everything gan. Àfi kan, retí, retí, retí tí wọ́n ń gbé wá, wọ́n gbé wá, wọn ò mọ̀ gbé gáàsì ìdáná yìí wá. Títí, títí, títí wọ́n tún sẹ̀ n di owó mìíràn tí wọ́n tó máa fi gbé wá, owó transportation tí wọ́n tó máa fi gbé wá. Wọn ò rí o. Wọn ò rí owó yẹn gbà, àti owó àti gáàsì ìdáná tí wọ́n fẹ́ rà, wọn ò rí kankan gbà. So torí àárù àwọn ìwà báyìí ni ó ń jẹ́ kí èmi rà ǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Torí àwọn ìwà jìbìtì, ìwà àìlóòótọ́, kí wọ́n máa gbé owó ènìyàn lọ tàbí ọ̀tọ̀ ni ǹkan tó máa fẹ́ rà tó rí lórí íńtánẹ́ẹ̀tì, ọ̀tọ̀ ni ǹkan tí wọ́n máa gbé lé èeyàn lọ́wọ́. Kò ṣáì, kò sí ọ̀tọ̀ ń bẹ̀, kò sí ìdájú pé ǹkan tí mo fẹ́ rà ní, kí ènìyàn de rí pé ó rí ǹkan yẹn rà, lóòótọ́ lóòótọ́. Nítorí ẹ ni èmi ò kí ń ṣì fẹ́ ra ǹkan ní orí íńtánẹ́ẹ̀tì.

À, àwọn oṣù tí mo fẹ́ràn nínú ọdún má pọ̀. Àwọn oṣù tí mo fẹ́ràn nínú ọdún pọ̀ o. Mo fẹ́ràn àkọ́kọ́, oṣù ìbí mi. Mo fẹ́ràn oṣù tí a bí mi. Oṣù karùn-ún jẹ́ oṣù tí a bí mi. Mo fẹ́ràn oṣù karùn-ún gan-an nítorí pé ó jẹ́, eh, oṣù tí mo wá sáyé. Ni oṣù tí Ọlọ́run fi mí, tó fi, tó ta mi lọ́, tó ta, tó fi mi, tó ta mi lọ rẹ̀ fún àwọn òbí mi. So oṣù yẹn wá jẹ́, mo like oṣù yẹn nítorí pé nínú ìdílé mi, àwa mẹ́ta ni, eh, ó jẹ́ ọjọ́ ìbí wa ni oṣù yẹn jẹ́ ọjọ́ ìbí wa. Oṣù yẹn jẹ́ ọjọ́ ìbí tèmi, ọjọ́ kẹ́rin oṣù karùn-ún. Oṣù yẹn jẹ́ ọjọ́ ìbí bàbá mi, ọjọ́ kejì oṣù karùn-ún. Oṣù yẹn jẹ́ ọjọ́ ìbí ẹni tó tẹ̀lé mi, ó tàn bí lé mi, ọjọ́ kejìlá oṣù karùn-ún. So oṣù may jẹ oṣù tó dára gan-an oṣù tí mo fẹ́ràn jù, tí mo fẹ́ràn dáadáa. Oṣù yẹn tu ń wá jẹ́, n tó tuń wá jẹ́ kí n like oṣù yẹn ni pé, ah, oṣù yẹn jẹ́ oṣù tí a pè ní oṣù àwọn òṣìṣẹ́, oṣù ọjọ́ àwọn òṣìṣẹ́ ni. O jẹ́ oṣù ìṣe rere, oṣù tí àwọn òṣìṣẹ́ máa ń gba ìsinmi lẹ́nu iṣẹ́. Ọjọ́ ìbí mi tu ń wá jẹ́ ọjọ́, ọjọ́, ọjọ́ oṣù yẹn gangan oṣù may oṣù tí àwọn òṣìṣẹ́ máa ń gba ìsinmi lẹ́nu, lẹ́nu iṣẹ́. Ó tún wá jẹ́ oṣù àwọn ọmọdé. Ó jẹ́, that very month jẹ́ oṣù àwọn ọmọdé. Oṣù karùn-ún, ọjọ́ kẹtàdínlógún, ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n, ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n, gbogbo ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún, ó ní oṣù àwọn ọmọdé tí a pè ní twenty-seventh of May. Twenty-seventh of May ni ọjọ́ tí a máa ti a yatọ́ sọ́tọ̀ láti iba gbogbo àwọn o ni wà àyà sọ́tọ̀ fún àwọn ọjọ́, ọjọ́ àwọn ọmọdé ní orílẹ̀-èdè Nàìjíríà. So a fẹ́ràn oṣù yẹn gan-an. Ó tún wá jẹ́ oṣù ìbí mi, ó jẹ́ oṣù ìbí, eh, àwọn màmá mi, ó tu jẹ́ oṣù ìbí ẹni tí ó tẹ̀lé mi wá sáyé. So ó jẹ́ oṣù tí mo fẹ́ràn jù dáadáa. Ó tún wá jẹ́ oṣù tí a máa ń fún àwọn òṣìṣẹ́ ní ìsinmi lẹ́nu iṣẹ́. So ó jẹ́ oṣù te mi fẹ́ràn jù tí mo, tí mo fẹ́ràn gan-an. Oṣù yẹn dára gan-an. Oṣù méje oṣù tó dára gan-an.